Mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì àti àpàlà nítorí ó jẹ́ orin tí ó máa ń hú mi lórí èmi àti ọkọ̀ mi nígbà tí a bá ti jọ wà ní inú yàrá ìbùsùn wa. Ó dẹ̀ tún jẹ́ orin tí.

Ìgbà tí ó kẹ́yìn tí mo ní alàburú kú gbẹ̀yìn ni oṣù kejì ní ọdún tí ó kọjá ní ọjọ́ kejì àti oṣù kẹfà ní ọdún tí ó kọjá ní ọjọ́ kẹtàlá.

Obìnrin ni mí, èmi kò kì í gẹ irun mi. Mo máa ń lọ sí ilé onídìrí láti lè bá mi di irun mi dáadáa, bíi kí n di kọjúsọ́kọ, pàtẹ́wọ́, ṣùkú oní gẹ́gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń lò ó, ó máa ń ràn mí lọ́wọ́ láti máa, ó máa ń ràn mí lọ́wọ́ láti máa ṣe ohun mo fẹ́ ṣe ní kíákíá. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn. Mo máa ń tètè ń, ohun tó bá rú mi lójú, mo máa ń tètè lè ṣe kíákíá.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Nítorí ó máa ń ràn mí lọ́rùn láti sùn sí dáadáa, láti lè yí sí ọ̀tún, láti lè yí sí òsì, láti lè sùn bó bá ṣe wù mí. Tí n bá lò ìrọ̀rí mi ò ní le sùn dáadáa bí i kí n máa họrun, kí n máa kùn. But ṣùgbọ́n tí n bá ti lè lo ìrọ̀rí, mo máa le sùn, ọrùn mi máa ń dá dáadáa.

Mo máa ní ìpàdé ní ìgbà méjì ní ọ̀sẹ̀osẹ̀ torí ó jẹ́ ìpàdé tí ó wuni lórí láti lọ, kì ṣe ìpàdé tí mo lè kọ̀ láti lọ. Ó jẹ́ ìpàdé tí ó máa ń ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà.

Mo fẹ́ràn ọjọ́ ajé, ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ ajé jẹ́ ọjọ́ tí ó da tí ó rẹwà púpọ̀ púpọ̀. Ọjọ́ ẹtì jẹ́ ọjọ́, ọjọ́ ìdùnnú àti ayọ̀ fún mi. Ọjọ́ ẹtì ó jẹ́ ọjọ́ tí, ó jẹ́ ọjọ́ tí, tí mi ò lè gbàgbé ní ọjọ́ ayé mi.

Mo fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa kọ iwẹ́ pẹ̀lú ọwọ́ mi pẹ̀lú gègé àti kákàdá. Ó jẹ́ oun tó wù mí lórí láti máa lo gègé àti kákàdá pẹ̀lú ọwọ́ mi. Ó jẹ́ oun tí ó rẹwà.

Rárá o, mi ò kí ń jẹ oúnjẹ tó kù nítorí pé ó jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí. Oúnjẹ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ tó gbóná dáadáa tó jù rẹ̀ sì rẹwà, oò mọ̀ máa nífẹ̀ẹ́ sí láti jẹ. Tó bá ti di ọjọ́ kejì, mi ò nífẹ̀ẹ́ síi láti jẹ rárá.

Bẹ́ẹ̀ni, mo ti lọ òde rí, bíi òde ìgbéyàwó, òde ọjọ́ ìbí, òde ayẹyẹ ìṣílé, òde ayẹyẹ ìsìnkú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òde jẹ́ nǹkan tó wúni lórí lọ́pọ̀lọpọ̀ láti máa lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifísàn nítorí ó jẹ́ àwọn ètò awúni lórí, ètò ìdánilárayá, ètò tí kì í jẹ́kí èèyàn ṣe ìrẹ̀wẹ̀sì tí kì í jẹ́kí èèyàn ronú, ètò tó máa ń wú ni lórí bí oríṣìíríṣìí ni wọ́n máa ń fi hàn wá níbẹ̀.

Mi ò kí ń lo ọwọ́ òsì mi. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi kọ ìwé tàbí láti fi jẹun tàbí láti fi ṣe ohunkóhun tí ó wù mí. Ọwọ́ ọ̀tún mi ni ó yára sí mi láti lò ju ọwọ́ òsì mi lọ. Kò sí ohun tí mi kò lè fi ọwọ́ ọ̀tún mi ṣe. Ọwọ́ ọ̀tún mi, kò sí ohun tí mi ò lè fi gbé, kò sí ohun tí mi ò lè fi ṣe. Ṣùgbọ́n ọwọ́ òsì kò yá sí mi lọ́wọ́ láti.

Wọ̀ mí, nítorí mi ò tíì ṣe, ẹ, mi kò tíì yìí, mi kò tíì lọ wá ìdí rẹ̀ tó bó ti tọ́ àti bó ti yẹ, mi kò mọ̀ rárá.

Mo nífẹ̀ẹ́ sí láti sọ láti kọ́ èdè Yorùbá nítorí ó jẹ́ èdè tí ó wú ni lórí. Ó jẹ́ èdè tí mi ò lè ṣaláì má sọ. Ó jẹ́ èdè tí mo fẹ́ tọkàntọkàn.

Mi ò tí gbìyànjú, mi ò tí wọnú ọkọ̀ òfurufú rí, mi ò mọ̀ bí inu bẹ́ẹ̀ ṣe rí, mi ò mọ̀ bóyá èyàn máa ń jókòó tàbí èyàn máa ń dìde.

Mo máa ń wọ ọkọ̀ akérò nígbà tí mo bá ti ń lọ ibiṣẹ́. Ojoojúmọ́ ni mo máa ń wọ̀ yàtọ̀ sí ọjọ́ Saturday àti ọjọ́ ìsinmi. Ọjọ́ tó kù ọjọ́ ajé mo máa ń wọ̀.